Mo máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ọgbọọgba. Bákan náà ni mo ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi lórí o òju rí àbí ìgbà mí kí ẹni tí ó dàgbà jù kó mú èyí tí ó pọ̀ jù lọ. Ṣùgbọ́n ní gbogbo ìgbà, bákan náà ni aṣe sábà máa ń jọ pín owó.

Ní ojoojúmọ́, wákàtí mẹ́wàá ni mo fi ń ṣiṣẹ́. Lọ́pọ̀lọpọ̀ ọgbà, wákàtí mẹ́wàá ni mo fi máa ń ṣiṣẹ́. Ó wa kéré jù ààrirú ẹri. Ìgbà mí wákàtí márùn-ún tàbí mẹ́fà, ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà, wákàtí mẹ́wàá.

Mo fẹ́ràn láti máa gbọ́ àwọn orin àlùjó. Orin àlùjó ni mo fẹ́ràn láti máa gbọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà. Orin àlùjó èyí tí wọ́n kọ dáadáa, òun ni mo fẹ́ràn láti máa gbọ́ ní gbogbo ìgbà.

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti pẹ̀lú àwọn ẹbí mi. Tó bá ti di àsìkò ọjọ́ ìbí mi, gbogbo wọn ó parapọ̀ láti bá mi ṣàjọyọ̀ àti láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Láàárín àwọn ọ̀rẹ́ mi àti pẹ̀lú àwọn ẹbí mi ni mo ti máa ń ṣe àjọyọ̀ ìbí mi.

N kò kí ń mu coffee ní ibi iṣẹ́ nítorí n kò fi bẹ́ẹ̀ fi taratara gba ti coffee tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Nítorí ìdí èyí, n kò kí ń mu coffee ní ibi iṣẹ́. Tí mo bá ti wà níbí iṣẹ́, n kò kí ń mu coffee nítorí n ò fẹ́ràn coffee.

Mo fẹ́ràn ìbọsẹ̀ aláṣọ. Àwọn ìbọsẹ̀ aláṣọ tí ó jẹ́ aláwọ̀ dúdú ni mo fẹ́ràn láti máa wọ̀. Mo fẹ́ràn láti máa wọ ìbọsẹ̀ aláṣọ dúdú ní gbogbo ìgbà. Ìbọsẹ̀ aláṣọ dúdú òun ní mo fẹ́ràn láti máa wọ̀.

Ó ti tó bi ọdún kan tí mo keyin rin ìrìn àjò fún iṣẹ́. Ó ti ṣe díẹ̀ tí mo kéyìn rin ìrìn àjò fún iṣẹ́ tàbí nítorí iṣẹ́. Yálà ìrìn àjò kékeré ni tàbí gígùn. Ó ti tó bi ọdún kan tí mo kẹ́rìnìn ìrìn àjò fún iṣẹ́.

Mo mọ n bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ìtẹríba àti ìrẹ̀lẹ̀ ọkàn, pẹ̀lú àpọ́nlé. Mo mọ n bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ìtẹríba, ìrẹ̀lẹ̀ ọkàn àti àpọ́nlé kí wọ́n ba lè padà wá bá mi dowó pọ̀ tó bá di ìgbà mí. Nítorí idí èyí, mo mọ n bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ìtẹríba àti àpọ́nlé àti ìrẹ̀lẹ̀ ọkàn.

Mo fẹ́ràn yíya àwòrán púpọ̀ púpọ̀. Mo sì fẹ́ràn láti máa ya àwòrán pẹ̀lú ẹ̀rọ alágbèéká mi. Mo fẹ́ràn yíya àwòrán lọ́pọ̀lọpọ̀. Mo sì mọ̀ bí a ti máa ń ya àwòrán. Mo fẹ́ràn yíya àwòrán. Mo fẹ́ràn kí n máa ya àwòrán. Yálá ti eyan ni, àbí ti nǹkan ẹlẹ́mi àbí ti o kọ tí ò lẹ́mi.

N kò ní ọgbà kankan, n kò ní ọgbà rárá. Nítorí ilé tí mò ń gbé kò fi bẹ́ẹ̀ ní àyíká tó bẹ́ẹ̀ jù bẹẹ lọ láti ní ọgbà àbí èyí tí ó fàyè gba kí èèyàn ó ní ọgbà. Nítorí ìdí èyí, n kò ní ọgbà.

Ìrántí ìgbà ọmọdé mi ti mo rántí ni ìgbà tí mo lọ fún ayẹyẹ, ayẹyẹ ọjọ́ ìbí kan nínú àwọn ọ̀rẹ́ mi. Léyìí tí o kò le gbàgbé. Wọ́n tọ́jú wa, ayẹyẹ náà sì dùn. Gbangba nkán si. Èyí jẹ́ ìkan nínú àwọn ìrántí ọmọdé mi tí mo rántí.

Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi láti fi bá wọn ṣeré àti láti jíròrò àti láti sọ̀rọ̀ àti láti ní ìtàkurọ̀sọ láàárín ara wa. Bá àyìí ni mo ṣe ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi ní ìgbà tí àyè bá wà.

WiFi mi yára, ó yára gan ni. Kódà a yára bí àṣá, òun ni mo mo ń pè lọ́pọ̀lọpọ̀ igbà nítorí tí ó yára dáadáa tí ó sì máa ń wú mi ní orí. WiFi mi ó yára dáadáa.

Bí àkókò mẹ́jọ ni mo máa ń lọ ṣùn, a mọ̀ tó bí àkókò kẹjọ lẹ́yìn ìgbà tí oòrùn bá yọ tán. Bí àkókò mẹ́jọ lẹ́yìn tí oòrùn bá yọ tán, óun ni mo máa ń lọ ṣù.

Ìyàrá ìbùsùn mi ni mo fẹ́ràn jù. Yàrá ibi tí mo máa ń sùn sí, òun ni mo fẹ́ràn jù. Nítorí ọ jẹ́ ibi tí ó máa ń fi mí lọ́kànbalẹ̀ àti ibi tí mo máa ń padà sí tí ó bá rẹ̀ mí àbí tí mo bá ti ṣe gbogbo iṣẹ́ òjọ́ mi tán. Yàrá ìbùsùn mi, òun ni mo fẹ́ràn jù nínú ilé mi.

Bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé. Bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni mo kẹ́hin lọ sí ilé ìkàwé. Nítorí fún bí ọ̀sẹ̀ bíi méjì, ó ní àwọn ǹkan kọ̀ọ̀kan tí mò ń ṣe, tí ó gba àkókò mi, tí kò jẹ́ kí n ráyè lọ. Ó ti tó bí ọ̀sẹ̀ bíi méjì tí mo kẹ́hin lọ sí ilé ìkàwé.

Ọ̀sẹ̀ tí ó lọ ni mo kẹ́ẹ̀in gun ọkọ̀ akẹ́rù ní ìgbà tí mò ń lọ sí ilé tò kan. Ní ọ̀sẹ̀ tó kọjá ni mo kẹ́ẹ̀ gun ọkọ̀ akẹ́rù.

Bẹ́ẹ̀ni, mo ti lu etí mi, bẹ́ẹ̀ ni mo sì fi iyẹrí etí sí i. Ó sì ti ṣe díẹ̀ tí mo ti lu etí mi. Mo ti lu etí mi, mo ti fi iyẹrí etí sí ibẹ̀ láti fi ṣe ẹ̀ṣọ́.

Kí n tó lọ sùn, mo máa ń tún ilé ṣe, màá wẹ̀, tún ibùsùn mi ṣe, palẹ̀ àwọn ǹkan tí n kò nílò mọ́ fún ọjọ́ náà kúrò nílẹ̀ kí n tó lọ sùn kí ń ba lè rí dájú wípé mo rí oorun sùn dáadáa.

N kò fi bínú tí mo bá wà ní inú ọkọ̀, nítorí pé mo mọ̀ pé kìí ṣe fún èmi nìkan, mo sì gbọ́dọ̀ ní àmúmóra. Fún díẹ̀ yìí, n kò kí bínú tí mo bá wà ní inú ọkọ̀.

Mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀, mo sì fẹ́ràn láti máa jókòó sí ibi tí fèrèsé ọkọ̀ bá wà láti máa rí gbogbo bí ó ṣe ń lọ ní ìta àti láti máa rí àwọn ibi tí mo bá gbà kọjá. Mo fẹ́ràn láti máa jókòó síbi fèrèsé ọkọ̀ nítorí mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀ púpọ̀ púpọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń di ọ̀já ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ayaya tí ó bá jẹ́ pẹ̀lú àwọn tí n kò mọ̀ rí, láti rí dájú wípé ààbò tó dájú wà fún mi àti ààbò tí ó péye nínú ọkọ̀ tí mo bá wà. Mo máa ń di ọjà àbò nígbà gbogbo tí mo bá wà nínú ọkọ̀

Mo fẹ́ràn ìpàdé lórí fóònù nítorí ó tún máa ń fún mi ní àǹfààní láti ṣe àwọn nǹkan mi tí mo bá wà ní inú ìpàdé lórí fóònù. Fún idí eyìí, mo fẹ́ràn ìpàdé lórí fóònù dáadáa. Mo fẹ́ràn ìpàdé lórí fóònù.

Mo máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe nípa mímura sílẹ̀ fún wọn àti nípa ríri dájú wípé mo ṣe dáa dáa. Mo máa ń ṣètò fún àwọn iṣẹ́ àkànṣe láti rí èsì tó dá tó sì dájú. Mo máa ń ṣètò fún àwọn iṣẹ́ àkànṣe dáadáa.

Etí gbọ̀ọ̀tù mi, òhun ni mo máa ń lò. Etí gbọ̀ ọ̀tù mi òun ni mo máa ń lò, tí mo sì máa ń fi tẹ́tí sí ọ̀rọ̀ dáadáa. Etí gbọ̀ ọ̀tù mi òun ni mo máa ń lò láti fi gbọ́ ohun gbogbo dáadáa.

Bí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò ni lílọ sí ibi tí wọ́n ti ń tà àbí àwọn ibi tí mo ti le rí. Báyìí ni mo ṣe máa ń ṣe ìpèsè àwọn ohun èlò tí mo bá nílò yálà fún iṣẹ́ ni tàbí nǹkan mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo èrò ìdákẹ́jẹ́ẹ́. Mo fẹ́ràn láti máa lo èrò ìdákẹ́jẹ́ẹ́ ní àjàjà tí n kò bá fẹ́ ariwo àbí tí n kò bá fẹ́ kí ènìyàn ó yọ mí lẹ́nu. Mo fẹ́ràn láti máa lo èrò ìdákẹ́jẹ́ẹ́.

Bẹ́ẹ̀ni etí mi dára ó sì wuyì, ó wuni púpọ̀. Etí mi dára dáàda, ó rẹwà ó wuni ó sì tún fanimọ́ra. Etí mi dára dáàda ó sì wuni yàn.

Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkayọ̀rí níbi iṣẹ́, mo wọ aṣọ àkayọ̀rí níbi iṣẹ́ léyì tí ó sì yẹ mí tí mo sì fẹ́ràn púpọ̀ púpọ̀. Ó sì tún mú kí àwọn èèyàn maa gbóríyin fún mi àti láti jẹ́ kí wọ́n sọ pé “kú iṣẹ́”. Mo wọ aṣọ àkayọ̀rí ní ibi iṣẹ́

Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi lóòrèkóòrè. Mo máa ń tan ìkíni ní orí fóònù mi dáadáa yálà láàárọ̀ ni àbí ní ọ̀sán tàbí ní alẹ́. Mo máa ń tan ìkíni ní orí fóònù mi.

Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn léyì tí ó dára tí ènìyàn sì nílò ní àwọn ọ̀pọ̀ ìgbà. Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn fún ọkàn mi lóòrèkóòrè. Mo mo ń ṣe ìsọdọ̀tun ọkàn mi.

Owó tí mò ń gbà ò dára tó, kì í ṣe ohun tí mo fọkàn sí ni. Owó tí mò ń gbà ò dára tó, bẹ́ẹ̀ ni kò sí tó mii lò. Owó tí mò ń gbà kò dára tó fún mi àti fún nnkan tí mo fẹ́ fi ṣe.

Mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ nípa ṣíṣe ìpalẹ̀mọ́ àti nípa ríri dájú pé mo parí àwọn ohun gbogbo tí mo dáwọ́lé kó tó di àsìkò tí màá parí iṣẹ́. Mo má ń kojú àsìkò ìparí iṣẹ́ mi pẹ̀lú ayọ̀ àti ìdùnnú.

Mo máa ń gba àwọn ìméèlì àìwúlò láti àwọn ilé-iṣẹ́ kan tàbí omi ní àwọn ọ̀pọ̀ ìgbà. Mo máa ń gba àwọn ìméèlì àìwúlò dáadáa lórí ẹ̀rọ alágbèéká mi.

Ẹ̀bùn tí mo fẹ́ràn jù fún àwọn ènìyàn ni ẹ̀bùn owó nítorí ó máa ń mú inú ọ̀pọ̀lọpọ̀ dún tí wọ́n bá ti rí owó àti pé a máa ń wúlò fún ẹlòmíí lásìkò ìgbà tí èèyàn bá fún wọn gangan. Nítorí ìdí èyí, mo fẹ́ràn ẹ̀bùn owó àti láti máa bun ènìyàn ní owó.

Adun koko, òun ni mo fẹ́ràn jù nínú ice cream, èyí tí wọ́n ń pè ní ṣokoléètì. Adun ṣokoléètì ni mo fẹ́ràn jù nínú ice cream. Adun ṣokoléètì ni mo fẹ́ràn jù.

Àwọn ìdojúkọ kéèkéèké ni ó wà ní ibi iṣẹ́ mi àti àìsànwó iṣẹ́ tó kójú òṣùwọ̀n tó. Eyi jẹ́ kan nínú àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ tí mò ń ṣe.

Mo máa ń gba ìyìn tí mo bá ṣe dáadáa àbí tí mo bá tayọ láàárín àwọn ẹlẹgbẹ́ mi. Léyìí tí ó máa ń ṣe kóríyá fún mi. Mo máa ń gba ẹ̀yìn tí mo bá ṣe dáadáa àti tí mo bá gbìyànjú ju àwọn ẹlẹgbẹ́ mi lọ.

Nkò kì wọ ǹkankan tí mo bá fẹ́ lọ sùn. Mo fẹ́ràn láti ma sùn ní ìhòòhò ọmọlúwàbí nítorí wípé ó dá fún ara ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti ma sùn láì wọ ǹkankan. Mo ma sùn ní ìhòòhò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. N kò ṣe ènìyàn tí ó fẹ́ràn jàgídíjàgan tàbí ariwo abí ìdàrúdàpọ̀ ní ibi tí mo bá wà. Nítorí ìdí èyí, mo máa ń rìn ní àlàáfíà ní gbogbo ìgbà.

Mo wà ní àwọn ojú òpó ayélujára bíi Facebook, WhatsApp, X àti Instagram. Àwọn ojú òpó ayélujára yìí jẹ́ àwọn èyí tí mo máa ń lò dáadáa ní gbogbo ìgbà tí mo sì tún wà ní orí wọn.

Data tí mo máa ń lò lọsoọ̀sẹ̀ pọ̀, a sì mọ́ tó bí gíìgì márùndínlógún ní ọ̀sẹ̀ kan ní ìgbà míì. Nítorí data ni mo fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí mò ń ṣe. Data tí mo máa ń lò lọse ọ̀sẹ̀, a mọ̀ tó gíìgì márùndínlógún àbí ogún gíìgì ní ìgbà míì.

Mo tètè mọ́ jí, má sì lọ sí ibùdókọ̀ láti wọ ọkọ̀. Báyìí ni mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ tí mo bá ń lọ sí ibi iṣẹ́ ní gbogbo ìgbà. Máa lọ sí ibùdókọ̀ láti jẹ́ kó gbé mi dé ibi iṣẹ́.

Mo máa ń wọ fìlà, màá mọ dé fìlà. Àjàjà tí ó bá jẹ́ nínú òtútù, mo máa ń dé fìlà dáadáa. Mo sì fẹ́ràn fìlà dídé. Ni gbogbo ìgbà, mo máa ń dé fìlà, mo fẹ́ràn fìlà, mo máa ń wọ fìlà. Ìgbà mí, mo ń fa mọ́ etí.

Mo fẹ́ràn orin àpàlà lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn àwọn orin àpàlà bíi orin àwọn Haruna Isola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orin àpàlà jẹ́ orin tí mo fẹ́ràn jù láárín àwọn orin gbogbo tí mo máa ń gbọ́.

Mílìikì ni óun mùnmù tí mó fèrán júlò. Míliìkì elèyí ti ń ṣé òmù máàlú, ó jé ómùu tí mó fèrán júlò nítorí pé ó daá fún ara, àsimò ṣé àrá lóore. Mílìkì ni ómùnmù tí mó fèrán júlò.

Ní ìgbà tí mo bá sín, mo máa ń fi ọwọ́ bo ẹnu kí n tó kó ma ba lè fọn sí ẹni tí ó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi lára, àti fún ìmọ́tótó máa mú aṣọ ìléwọ́ pélébé máa ń fi bo ẹnu mi nígbà tí mo bá ń sín.

Mo máa ń ṣe yoga ní gbogbo ìgbà. Lóòrèkóòrè mo ma n se yoga, nitori o ma n fi mi ni ọkan balẹ asi ma jẹki ara mi balẹ daada. Ó sì tún máa ń fún mi ní àsìkò láti ronú jinlẹ̀. Mo máa ń ṣe yoga dáadáa.

Mo máa ń ṣe ìdúnàádúrà ní ọjà nípa jíjà owó ohun tí mo bá fẹ́ rà wá sílẹ̀, àti láti rí dájú wípé mo rà ní owó tó dá tí kò ga ju ara lọ léyìí tí yóò tẹ mi lọ́rùn. Báyìí ni mo ṣe máa ń ṣe ìdúnàádúrà mi.